Irú fóònù alágbèéká wo ni ò ń lò? Irú fóònù alágbèéká tí mò ń lò oun ni Tecno Spark 20. Fóònù náà dára gan. Bátìrì rẹ̀ 500,000 ni ó máa ń pẹ́ tó tó já. Kámẹ́rà rẹ̀ sì dà ó dáa dáadáa. Fóònù náà ó sì máa ń jẹ́ kí ń rí àwọn nǹkan tí màá fẹ́ fi ṣe lórí fóònù náà torí pé fóònù náà yára. Ó yára dáadáa. Tecno Spark 20. Oríṣiríṣi fóònù ló wà. Àwọn fóònù kan wà tó ṣe yí pé kí ènìyàn bá ń lò ó máa ń slow, kò kí ń yára, kámẹ́rà rẹ̀ o sì dà. Ṣùgbọ́n Tecno Spark 20 ó dá, ó dáa dáadáa. Ó yára ní lílò, kámẹ́rà rẹ̀ sì dà. Kámẹ́rà rẹ̀ dà dáadáa. Tí yàn bá fẹ́ ra àwọn fóònù, tí yàn ba fẹ́ gbádùn fóònù nílò, ìyan gbudo mọ bátìrì rẹ̀ torí pé bátìrì ò ní ṣe pẹ̀lú fóònù. Ti bátiìrì rẹ̀ tí ò bá pọ̀ dáadáa, ó máa ma tètè já. Nǹkan tí yàn bá dẹ́ fẹ́ ṣe lórí fóònù náà, ìyan ò ní rí ṣe dáadáa. Bẹ́ẹ̀ dẹ́ ni àti storage rẹ̀ náà. Tí èyàn bá ń lo fóònù tí storage rẹ̀ bá kúrú, ó máa jẹ́ kí àwọn, ó máa jẹ́ kí fóònù, fóònù kò ní yára. Àwọn nǹkan tí yàn bá fẹ́ ṣe lórí fóònù, ó máa tètè máa kún. Ó máa tètè máa kún. Fóònù náà máa tètè máa kún. So torí bẹ́ẹ̀, ó dáa kí ènìyàn máa wo fóònù tí yàn bá fẹ́ lò. Àkọ́kọ́ storage rẹ̀, ẹlẹ́kẹ́jì bátìrì rẹ̀, àní irú RAM wo ni. Ìyan gbudo wo àwọn fóònù yìí. Báwo ni ó ṣe iru àwọn, àwọn, àwọn nǹkan báyìí ó yẹ kí yàn máa wo. But Tecno Spark 20 ó dára. Fóònù náà dára. Fóònù náà dà. Fóònù náà dà. Tecno Spark 20 bẹ́ẹ̀dẹ́ ni. Ó tún ní èyí tó tú pọ́wọ lé Tecno Spark 20. Wọ́n máa ń pè yẹ́ ní Tecno Spark 40. Ṣùgbọ́n eléyìí ni èmi ní agbára láti rà torí pé student ni mí. Agbára mi ò ká Tecno Spark 40. Tecno Spark 20 ni agbára mi ń ká. Bẹ́ẹ̀ ni. Oríṣiríṣi fóònù ló wà yàtọ̀ sí Tecno Spark 20. A ní Fa- a ní, yàtọ̀ sí Spark 20. Ẹ̀yí tí mò ń, fóònù tí mò ń lò tẹ́lẹ̀ tí tó máa lọ Spark 20, òun ni Spark 2. Spark 2 èyí yẹn kò tó eléyìí rárá. Ó máa, ó máa n há. Kò n tètè ń ṣiṣẹ́ nígbà tí mo bá ń lò ó ní orí íńtánẹ́ẹ̀tì. So nígbà tí mo bá ti, ìgbà tí mo ti wá ra eléyìí nísìnyí, ohun kan tí bá fẹ́ ṣe mò ń rí ṣe. Tí ba fẹ́ wọ website, tí bá fẹ́ browse, màá ma, mo máa ń rí ṣe dáadáa. Àwọn document, àwọn file tí màá bá, tí lecturer bá send sí mi àbí tí mo bá fẹ́ receive lórí Telegram àbí tí mo bá fẹ́ receive ní ọ̀dọ̀ ẹlòmíì, mo máa ń rí ṣe dáadáa. Bẹ́ẹ̀ni, ó bẹ́ẹ̀ni. Nítorí náà ó dá, ó dá, ó dá, ó dá kí ènìyàn máa wo iru fóònù tí ènìyàn bá fẹ́ lò. Tí ènìyàn bá fẹ́ lò. Tí mò ń ṣe sọ tẹ́lẹ̀, ó dáa kí ẹ̀yàn máa wo storage àti RAM àti battery. Àwọn kíní yìí ó ní ṣe ní fóònù gan-an torí pé tí ènìyàn bá lọ ra fóònù tí ò ní storage tó pọ̀, fóònù náà máa ma hang. Ǹkan tí yàn dẹ bá fẹ́ ṣe lórí fóònù náà kò ní dá ní ṣíṣe. Fóònù, fóònù náà máa sú yàn ní lílò. So torí bẹ́ẹ̀ ó dáa kí ẹ̀yàn máa wo battery, space, storage rẹ̀ àti, iru, iru fóònù mi nísìn. Storage 5,000 ni ó máa ń pẹ́ tó tó já. Kò n tètè já. So bẹ́ẹ̀dẹ́ ni. Bẹ́ẹ̀ ni.

Ṣé o máa ń ṣiṣẹ́ láti ilé? É, mo ń ṣiṣẹ́ láti ilé. Ó ní ṣe pẹ̀lú irú iṣẹ́ wo ni mò ń ṣe. Tí ó bá jẹ́ pé àwọn iṣẹ́ remote ni, àwọn iṣẹ́ remote ó gba kí eeyan má ṣiṣẹ́ láti ilé. But àwọn iṣẹ́ tí ò kí ń ṣe iṣẹ́ remote, eeyan ò ní ṣiṣẹ́ láti ilé. Eeyan ò ní ṣiṣẹ́ láti ilé, torí pé a tún ní àwọn iṣẹ́ kan tí wọ́n ń pè ní office work. Ó ní ṣe kí eeyan lọ si ibi iṣẹ́, kí eeyan lọ ṣiṣẹ́ ni. Ìyẹn ò ní ṣe kí eeyan dúró nílé kí eeyan ṣiṣẹ́. Eeyan ó gbudo lọ si ọ́fíìsì kí eeyan lọ máa ṣiṣẹ́ ni. So torí bẹ́ẹ̀, iṣẹ́ field work ó tún mọ̀ sí pé eeyan á lọ ibi iṣẹ́, eeyan á lọ ṣiṣẹ́. Iṣẹ́ remote ohun ni, òhun ni iṣẹ́ tí eeyan lè ṣe láti ilé. Bẹ́ẹ̀dẹ́ ni lọ́dọ̀ tèmi o. Èmi rí gẹ́gẹ́ bí i igbá i pé tí eeyan bán ṣiṣẹ́ láti ilé, ọ̀lẹ máa ń dé báa yàn torí pé eeyan ò ní rí ẹ̀ni tó máa ní kai níbẹ̀ yẹn. Ẹ̀ eeyan o máa fẹ́ máa ṣe àwọn nǹkan tó ṣe yí pé nígbà tí mo ti wà ní aya, aya ara mi kúkú sẹ́ni tó ń rí mi. Eeyan máa máa ṣe tó ṣe wù eeyàn. So torí bẹ́ẹ̀dẹ́ ni tí eeyan dẹ̀ bá wà níbi iṣẹ́, tí eeyan bá wà lọ́fíìsì, eeyan a rẹ ni tí ó máa sọ pé, "a ṣó ò ní ṣiṣẹ́ yìí? Ṣó ò ní ṣe eléyìí ni?" But tí eeyan bá ti wà láyé ara èèyàn gẹ́gẹ́ bí iṣẹ́ remote, eeyan lè máa ṣe nǹkan tó wú yàn. Bẹ́ẹ̀dẹ́ ni ó máa máa fa àfàsẹ́yìn fún iṣẹ́ tí eeyan ń ṣe ni lọ́wọ́lọ́wọ́. So torí bẹ́ẹ̀, kí eeyan máa ṣiṣẹ́ iṣẹ́ láti ilé, óóó ó máa fẹ́ ìfàsẹ́yìn máa fẹ́ dé bá irú iṣẹ́ náà díẹ̀. So ó dáa kí eeyan tho kò sí èyí tí ó dáńbẹ̀ náà o. Kò sí èyí tí ó dáńbẹ̀ náà. Eeyan lè máa ṣiṣẹ́ náà ni, eeyan lè máa ṣiṣẹ́ ní ilé náà. Kò sí èyí tí ó dáńbẹ̀ ṣùgbọ́n ẹ mọ̀ kí eeyan máa ṣiṣẹ́ ní ọ́fíìsì, kí eeyan máa ṣiṣẹ́ lọ́fíìsì, eeyan tún, tún máa eeyan, eeyan mú, eeyan tún máa kára fàsíkí sí iṣẹ́ yẹ̀n dáadáa. Gẹ́gẹ́ bí tí eeyan bá ṣe wà ní ilé tí ò ní sẹ́ni kan tó máa ní, "ṣe báyìí, ṣe báyìí, ṣe báyìí, ṣe báyìí." Bẹ́ẹ̀ ni.